Mo ma ń se ìmọ́tótó ilé mi ní gbogbo ọjọ́ Ìsìnmí tí n báa wa ń lè àti ní gbogbo àárọ̀ àárọ̀ kí ń tó ja dè. Màá gbale ma de dust inú ilé mi. Àwọn ìgbà tí mo máa ń ṣé ìmọ́tótó ilé mi nìyẹn.

Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń sè dáadáa òun náà ni ìrẹsì àti ẹ̀wà beeni nítorí oúnjẹ tí mo fẹ́ràn jùlọ nìyẹn. Nítorí bí èyí mo mọ̀ bí a ti ń sè é dáadáa. Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń sè é dáadáa òun náà ni ìrẹsì àtẹ̀wà.

Èdè tí ó wù mí láti kọ́ nísinsìnyí òun náà ni èdè lárúbáwá bẹ́ẹ̀ ni àti èdè French. Àwọn èdè tó wù mí láti kọ́ nísin èdè lárúbáwá àti èdè French iyẹn túmọ̀ sí Arabic and French àwọn èdè tí ó wù mí láti kọ́ nísinsìnyí.

Mi ò ní ètò kan pàtó fún ìparí ọ̀sẹ̀, àmọ́ mo sà mọ̀ pé ìparí ọ̀sẹ̀ yìí mo máa jókòó sílé mo dẹ̀ má a sinmi dáadáa, dáadáa, dáadáa. N ò ma jókòó sílé mo dẹ̀ má a sinmi dáadáa, dáadáa, dáadáa, àmọ́ mi ò ní ètò kan fún ìparí ọ̀sẹ̀ ni pàtó.

Orísìírísìí oúnjẹ ni mo máà ń jẹ ní òwúrọ̀. Ìgbà mí mo le jẹ ìrẹsì ní òwúrọ̀, ìgbà mí sì rí mo lè mú tíì tàbí kí n mu ògì, ìyẹn túmọ̀ sí kí n mu ẹ̀kọ. Ìgbà mí sì rí mo le jẹ índómì àbí pàjẹ́sí. Orísìírísìí oúnjẹ ni mo máa ń jẹ ní òwúrọ̀.

Mi ò lè ka ìgbà pàtó tí mo máa ń lo fóònù mi lójúmọ́ àmọ́ mo máa ń lo fóònù yí dáadáa dáadáa lójúmọ́. Bẹ́ẹ̀ni mo máa ń lo fóònù mi dáadáa lójúmọ́ àmọ́ mi ò lè ka ìgbà pàtó tí mo ń lò ó àwọn mo máa ń lò ó dáadáa.

Kí ni adùn tí mo fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn jù nínú ice cream, òun náà ni strawberry flavor. Bẹ́ẹ̀ ni, adùn àti flavor tí mo fẹ́ràn jù nínú ice cream niyen, òun náà ni strawberry flavor.

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi lọnà tó tọ́ àti lọ́nà tó yẹ nítorí gbogbo nkan la kókó ti ẹ bẹẹni. Kì í lè ṣe àìṣẹ́ kalẹ̀ fún ẹbí mi, mo sì lè fi ààyè ẹbí kalẹ̀ fún iṣẹ́ bẹ́ẹ̀ ni. Nítorí ìdí èyí, mo máa n lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi lákòókò tiwon àti lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ.

Bẹ́ẹ̀ni mo máa ń gbọ́ broadcast. Bẹ́ẹ̀ni mo ma ń gbọ́ broadcast nítorí èyàn ma ń kọ́ ẹ̀kọ́ púpọ̀ ní broadcast. Èyàn sì lè gbọ́ àwọn ìròyìn tí ó ṣẹ̀yan láǹfààní nídi broadcast nítorí ìdí èyí. Bẹ́ẹ̀ni mo máa ń gbọ́ broadcast.

Mo ma n ṣètò ìṣòro láàrin àwọn ẹlẹgbẹ́ pẹ̀lú n pe àwọn tó bá ní ṣòro nù wọn, mà sì bá wọn yańjú rẹ̀ lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ, bí mo ṣe ma n ṣètò ìṣòro láàrin àwọn ẹlẹgbẹ́ ènìyàn.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi oun na ni yàrá tí mo ti ń sùn. Bẹ́ẹ̀ni, ìyẹn tí èbó geesi ebo àbẹ́dẹ gẹ̀ẹ́sì mọ̀ sí bedroom. Bẹ́ẹ̀ni, yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yẹn. Yàrá tí mo ti ń sùn, bedroom, òun ni mo fẹ́ràn jù nínú ilé mi.

Lẹ́ẹ̀kọ̀kan ni mo máa ń lo ọ̀pá ìfámú́ra nígbà tí mo bá mú omi mu. Àmọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń dà á sínú ko ohun mímu sínú kọ́ọ̀pù ki wa ma mu láti inú kọ́ọ̀pù. Nítorí ìdí èyí, mo máa ń lo ọ̀pá ìfámú́ra àmọ́ kì í ṣe gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀ nítorí wọ́n ma n mu ojú sánmọ rẹwà nítorí ìdí èyí. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù òun náà ni ìrọ̀lẹ́ tàbí alẹ́. Bẹ́ẹ̀ni, àwọn ojú ọjọ́ tí mo fẹ́ràn jù niyen ìrọ̀lẹ́ tàbí alẹ́. Àwọn ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìrọ̀lẹ́ tàbí alẹ́.

Gbogbo orin pata ni mo fẹ́ràn. Mi ò ní orin tí mo fẹ́ràn jù nítorí gbogbo orin ni mo máa ń gbọ́. Nítorí ìdí èyí, mi ò ní orin tí mo fẹ́ràn jù. Gbògbo è àti fújì àti àpàlà àti orin ìgbàlódé, gbogbo àwọn orin ni mo fẹ́ràn.

Rárá o, èyàn tí máa ń jẹran ni mí o. Mi ò kí ṣe ẹni kan tí kò kì í jẹran. Ó dà? Mo ní ìfẹ́ sí ẹran púpọ̀. Mo ní ìfẹ́ sí ẹran lọ́pọ̀lọ́pọ̀ nítorí ìdí èyí, èyàn tó máa ń jẹran ni mí. Bẹ́ẹ̀ni mo máa ń jẹ ẹran gan gan pẹ̀lú.

Àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mí, ohun tó mọ́ sábà dá wa pọ̀, òun náà ni iṣẹ́ tí iṣẹ́ kan bá jọra tó yẹ ká jọṣẹ, a jọ́ṣì tàbí àṣì tí ìparí iṣẹ́ náà ká lókù a máa lọ nílọ̀ ẹ́ bẹ́ẹ̀ ni ntó maa n sábà dá wa pọ̀ náà nìyẹn. Ṣò àjọ́sepọ̀ wá pẹ̀lú àwọn rárà bí iṣẹ́ mi, ó gúnregí ó sì dáa gan.

Àwọn ọkọ̀ ayelùjára tó wà wọ́n pọ̀ oríṣiríṣi wọ́n sì pọ̀ gan an bẹ́ẹ̀ ni tí èèyàn fi dárúkọ tán nítorí idí èyí àwọn ọkọ̀ ayọ́lùjára tó wà ó pọ̀ gan an ó sì wà lóríṣiríṣi.

Mo máa ń ṣàyẹ̀wò ìméèlì mi bí ẹ̀ẹ́mẹ́ta lójúmọ́. Bẹ́ẹ̀ ni, màá sàyèwò rẹ̀ láàárọ̀ tí mo bá ti jí, màá sàyèwò rẹ̀ lọ́sàn-án nígbà tí mo bá wà ní ilé-ìṣẹ́, màá lè tún sàyèwò rẹ̀ lálẹ́ kí n tó sùn. Ẹ̀mẹ̀ta ni mo máa ń sàyèwò ìméèlì mi lójómó.

Mi ò fẹ́ràn coffee o, tea ni mo fẹ́ràn jù lọ bẹ́ẹ̀ni. Tea ni mo fẹ́ràn, mi ò fẹ́ràn coffee rárá àti rárá. Pàápàá gan, mi ò tiẹ kì í mu coffee, tea ni mo máa ń mu, nítorí ìdí èyí tea ni mo fẹ́ràn jù.

Mo máa ń kí àwọn ènìyàn bó ṣe yẹ kí n kí wọn. Tí màá pàdé àwọn èèyàn láàárọ̀, màá kí wọn ní “ẹkáàárọ̀”, tí màá pàdé wọn lọ́sàn, màá kí wọn ní “ẹkáàsán”, tí màá pàdé wọn ní ìrọ̀lẹ́ tàbí alẹ́, màá kí wọn ní “ẹkààrọ̀lẹ́” tàbí “ẹkàalẹ́”. Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn nìyẹn.

Mo ma ń ṣe irun mi pẹ̀lú pé kín ló má gé ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́yìn ọ̀sẹ̀ méjì, ọ̀sẹ̀ méjì bẹ́ẹ̀ni. Bí mo ṣe má n ṣe ìtọ́jú irun mi nìyẹn. Tí ba ṣi fẹ́ jáde nle làárọ̀, màá tí kóombu bo, màá yà àbí kí n lo búrọ́ọ̀ṣì kí n fi búrọ́ọ̀ṣì rẹ. Bí mo ṣe má n ṣe irun mi nìyẹn.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú pé lákòókò náà tí mo bá kọ́kọ́ ji, màá sàluwàla, màá ṣe adúrà, màá kírun fun ọlọhun, màá tọrọ ẹ̀mí gígùn, màá tọrọ àlàáfíà, màá tọrọ ìdáríjìn, màá tọrọ àṣírí bíbo Bẹ́ẹ̀ ni, lẹ́yìn náà ń wa ṣe àjọyọ̀ náà pẹ̀lú àwọn tó súmọ́ mi. Bẹ́ẹ̀ ni bí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi nìyẹn.

Rárá o, mi ò ní ọkọ̀ tèmi ní ìsìn, àmọ́ mo ní ọkọ̀ ọ̀rẹ́ mi tí mò ń lò àti ọkọ̀ bàbá mi tí mò ń lò tí mò ń gbé jáde tí mo fi ń lọ ibi iṣẹ́. Àmọ́ mi ò ní ọkọ̀ tèmi gangan ní ìsìn báyìí.

Bẹ́ẹ̀ ni, mò máa ń ṣe ìdárayá. Bẹ́ẹ̀ ni, mò máa ń ṣe eré ìdárayá fún àwọn tó súnmọ́ mi bí ọ̀rẹ́ bí ẹbí. Bẹ́ẹ̀ ni, mò máa ń ṣe ìdárayá fún wọn. Bẹ́ẹ̀ ni, mò máa ń ṣe ìdárayá.

Ìwà ìsòwò mi ò dáa gan, ò dáa púpọ̀ torí àwọn tá tí jọ́ dowò pọ̀. Wọ́n sún pé ìwà ìṣòwò mi, ìsòwò mi ò dáa púpọ̀ nítorí ìdí èyí. Ìwà ìsòwò mi ò dáa púpọ̀.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú pé kí n máa kọ fún wọn bí o ṣe yẹ kí wọ́n máa ṣiṣẹ́ wọn dédé lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ. Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi, mi niyẹn pẹ̀lú kí n máa sọ fún wọn àbí kí n máa fi hàn wọ́n bí wọ́n ṣe máa ń ṣe nǹkan lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ.